Mo máa ń fọ ọwọ́ mi ní ìgbà mẹ́wàá ní ojoojúmọ́. Tí mo bá ti ji ní òwúrọ̀ kùtù, mo máa fọ ọwọ́ mi, màá fi bó ojú. Bẹ́ẹ̀ni tí n bá sì ti fẹ́ jáde náà, màá ríi dájú pé mo fọ ọwọ́ mi kí ìdọ̀tí tí ó bá ṣẹ́kù ní ọwọ́ mi kí ó má sì ṣẹ́kù. Lẹ́yìn náà tí mo bá dé ibi iṣẹ́, màá fọ ọwọ̀ mi tó ìgbà mẹ́rin. Màá fọ nígbà tí n bá dé ibi iṣẹ́, tí n bá ń bẹ láàárín iṣẹ́, tí mo bá gba ààyè kékeré tí a máa ń lò láti fi lè wa nǹkan jẹ ní ọ̀sán ní ibi iṣẹ́ àti ìgbà tí n bá fẹ́ kúrò ní ibi iṣẹ́. Kétẹ́ tí n bá délé máa fọ ọwọ́ mi nù tó ẹẹ́mẹ́ta sí ẹẹ́mẹ́rin. Gbogbo ẹ jẹ́ ìgbà mẹ́wàá mo maa n fowo mi loojojumi láti ìgbà ti mo baa ti ji títí di ìgbà tí màá fi lọ sí orí ibùsùn mi.

Gbẹ̀gìrì jẹ́ oúnjẹ ọ̀kan nínú àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá tí a máa ń lò láti fi jẹ àwọn ìsọ̀rí oúnjẹ. Bí àmàlà, bí ẹ̀bà, bí ìyán, bí fùfù. Bẹ́ẹ̀ ni a máa ń lò gbẹ̀gìrì fún. Gbẹ̀gìrì jẹ́ ìsọ̀rí oúnjẹ tí a máa ń ṣe yọ látara ẹ̀wà tí a bá sè jiná, tí a wá fọ́, tí a wá yọ ìta orí rẹ̀ dànù, tí a sì tún ṣe pẹ̀lú àwọn èròjà míì. Ẹ̀wà jẹ́ ọ̀kan nínú àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá tí a máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ó jẹ́ ẹ̀yà oúnjẹ eléso tí a máa ń sè, tí a máa ń gbádùn lọ́pọ̀lọpọ̀. Kò dáa, a máa ń lò ó láti fi jẹ oríṣiríṣi oúnjẹ mìíràn, bí ìrẹsì, bí iṣu, bí ẹ̀kọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.